Eh, mi fẹ́ràn òwúrọ̀ ìmọ̀le àti òwúrọ̀ ìrọ̀lẹ́ ṣùgbọ́n èyí tí mi fẹ́ràn jù nínú méjèèjì náà ni òwúrọ̀ ìrọ̀lẹ́ torí pé atẹ́gùn tutu àti, àti ibòji alẹ́ ọjọ́ tó máa, tó máa ń borí ní ìrọ̀lẹ́ ni ó máa ń dùn mọ̀ mi jù láàárín ìrọ̀lẹ́ àti òwúrọ̀ ìmọ̀lẹ̀, ìmọ̀le.

Eh, sí, lẹ́ẹ̀kọ̀ọ̀kan, mi, mi sì máa ra nǹkan lórí ìńtánẹ́ẹ̀tì ṣùgbọ́n nǹkan tí màá rà lórí ìńtánẹ́ẹ̀tì ò ṣe púpọ̀. Bẹ́ẹ̀ni, nǹkan díẹ̀díẹ̀ ni ẹ̀ẹ̀kọ̀ọ̀kan tí n bá rí. Irú nǹkan tí ó bá wù mí rà ni mi sì máa ra nǹkan lórí ìńtánẹ́ẹ̀tì. Ṣùgbọ́n ní òrékòórè mi máa ń lọ sórí ìńtánẹ́ẹ̀tì dáadáa láti wo àwọn iye orí nǹkan tí ó má, tó má, tó bá wù mí rà àti àwọn iye owó orí nǹkan tí mi sì nílò ní ẹsẹkẹsẹ. Bọ̀ ẹ, ṣùgbọ́n lóòtọ ni mi máa ra nǹkan lórí ìńtánẹ́ẹ̀tì.

Ẹ nínú gbogbo oríṣiríṣi eré ìdárayá ta ni èyí tí mi lẹni pé mi fẹràn jù nínú gbogbo wọn náà ni eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá. Eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ni mọ níí fẹjú nínú ara gbogbo àwọn eré ìdárayá ta ni. Torí àti kékeré ni mo ti ní ìfẹ sí eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá, mo sì máa ń fi gbogbo ìgbà àkókò fẹ́rẹ́fẹ́ tí máa ní tí mi fi ṣe ikankan fi wo eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lórí television. Mo sì máa ń gbọ́ npa náà lórí ẹ̀rọ agbóhùnsáfẹ́fẹ́. Tá bá sọ náà ni eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá náà ni mo fẹràn jù nínú gbogbo eré ìdárayá náà.

Eh, tí tí máa ń jẹ àkó, ní àkókó tí bá ń jẹun, ni mi ìwà dára, ìwà tó dára nígbà tí bá ń jẹ. Ítorí láti ọmọdé ni àwọn òbí mi ti fi kọ́ mi ní ọ̀nà tó tọ́ àti tó yẹ, tí ó yẹ kí èèyàn máa tẹ̀lé ní àsìkò tí eeyan ba ń jẹ oúnjẹ. Èyí tí àwọn, àwọn olóyìnbo máa ń pè ní, eh, proper food etiquette. So nítorí náà, eh, ní gbogbo ìgbà tí ń bá ń jẹun ni mo ní, ni mo ní ìwà dára tí ń bá ń jẹun. Mi kì ń sọ̀rọ̀ pẹ̀lú oúnjẹ lẹ́nu mi, mi ò dẹ̀ kí ń tẹ fóònù jẹun, torí náà bẹ́ẹ̀ ni mo ní ìwà gidi tí bá ń jẹun.

Eh, míì máa ń fi ojú sí irú oúnjẹ tí mà ń jẹ lójoójúmọ́, then mo si má ń fojú sí iye oúnjẹ náà tí mò ń jẹ náà lójoójúmọ́. Nítorí bí àwọn èèyàn ṣe máa ń sọ, ilé ra- ilé ara ni ó gba àkókò ló ṣe kókó jù ní ayé eni. Nítorí náà, ní àárọ̀ ọjọ́ gbogbo, mi máa ń ṣe eré, eh, èyí tí àwọn òyìnbó máa ń pè ní exercise ní àárọ̀ ọjọ́jọ́mọ́ láti fi túnbọ̀ dákún iléra mi kí n sì, kí n dẹ̀lẹ́ ṣì máa, sì máa ní okun àti agbára ṣe.

Ehn Tiwa o lo naa. Mi fẹ́ràn ijó, ṣùgbọ́n mi ì lè sọ pé mi jẹ́ èèyàn tí ó mọ ijó púpọ̀ jọ. Mi lè sọ pé mi mọ ijó oríṣiríṣi ijó. Ṣùgbọ́n ta bá ní kí ìlú máa lọ ń sìn, kó orín dà máa lọ pé ṣé èmi náà máa jura síta. Iyẹn o gbọdọ̀ ṣẹlẹ̀ náà ni. Kò sí kò sí tí orín bá ń lọ, tí ìlú bá ń lọ, èmi náà á fi jó tẹ mi náà si. Bí ó ti è lè jẹ́ pé mi, mi lè má mọ láti bí mi ṣe lè jó púpọ̀ àbí bí mi ṣe lè jó irú àwọn ijó oríṣiríṣi tí ó wà. Ṣùgbọ́n tí ìlú bá ń lọ, tó orín bá ń lọ, èmi náà gbọdọ̀ ji ijó só-- bẹ́ẹ̀ ni ta bá máa sọ gbogbo ẹnà tán. Mi fẹ́ràn ijó lọ́pọ̀lọ́pọ̀.

Eh, bó tẹ sì le jẹ́ pé mi ò ní iṣẹ́ ọwọ́ kankan nínú àwọn pé ká tún ǹkan ṣe kankan, ṣùgbọ́n ní, ní àti ọ̀nà ní, nípa pé mi máa ń wo bí àwọn iṣẹ́ ọwọ́ tó máa ń tún ǹkan ṣe kankan ṣe máa ń ṣiṣẹ́ wọn. Èmi náà ti mú òye díẹ̀ náà nínú pé ká máa tún ǹkan ṣe nínú bí mo ṣe ń wo àwọn tó ń tún ǹkan ṣe bó ṣe ń ṣiṣẹ́ wọn. So, nípa pé ṣé mi lè tún ǹkan ṣe? Ẹ̀h, ó ní àwọn ǹkan kankan tí mi lè tún ṣe nínú ilé, bíi àwọn páìpù tí omi ń gbà kọjá kankan, ó ní díẹ̀ nínú wọn tí mi mọ̀, mi mọ̀ bó ṣe ń tún ṣe tí mi jẹ̀ lè tún ṣe fúnra mi láìsí ìrànlọ́wọ́ láti ọwọ́ àwọn oníṣẹ́ ọwọ́ yìí. Bẹ́ẹ̀ náà dẹ̀ re, irú iná Nepa àbí iná òkè tí àwọn òyìnbó ń pè ní bulb, iye náà mi mọ bí a ṣe ń tún ṣe tí bulb bá bàjẹ́ nsín, mi mọ bí mi ṣe lè tú, bí mi ṣe lè rà mí tí mo dẹ̀ máa fi ṣìná. Irú, eeh, socket ara ògiri náà tí a máa ń fi, a máa ń plug àwọn ǹkan wa mọ bí extension, eh, charger fóònù àti oríṣiríṣi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ náà àti TV, ǹkan kan tí a máa ń plug wo ina. Irú yen náà, mi mọ bí mi ṣe lè tún ṣe náà tí socket bá burn, mi mọ ibi tí mo lè rà mí tí mo lè tú, tí mo sì lè dé tuntun mọ́ tí ó sì ṣe máa ṣiṣẹ́ padà náà. Ni bẹ́ẹ̀ náà ni mi mọ bí wọ́n ṣe lè po, ẹ́ẹ́, sìmẹ́ǹtì pọ̀ pẹ̀lú iyẹ̀pẹ̀ náà tí a fi le fi rẹ́ ibi tí a bá fẹ́ rẹ́. Gbogbo àwọn oríṣiríṣi, ẹ́ẹ́, ǹkan díẹ̀díẹ̀ yìí náà ni mi ti kọ́ bí mi ṣe lè tún ṣe ní àtàrí láti máa wo àwọn oníṣẹ́ ọwọ́ yìí bó ṣe ń tún, bó ṣe ń ṣiṣẹ́ wọn ti won tun awon kin-in-ni se. Àwọn òye díẹ̀díẹ̀ ni mi ti mú lá, láti ọ̀rí pé mi ń wo wọn bó ṣe ń tún ǹkan ṣe.

Eh, lọ́rọ̀ pé ṣé mo máa ń kàwé? Bẹ́ má ní, bẹ́ẹ̀ni náà ni pé mo máa ń kàwé. Nítorí ọmọ, eh, akọ̀wé náà ni mo sì jẹ́ nínú ilé ìwé gíga ìyẹn yunifásítì tí mo sì wà ní àkókò tí mo ti ń ká, tí mo ti ń ká ìwé mi lọ lórí, eh, nínú, eh, ibi tí a máa pè, tí oloyinbo n pè ní Mass Communication ní yunifásítì, eh, Lagos State. Ọ tí ń bá ṣe, tí a bá ní kí n pè dáadáa, a pè ní Lagos State University. Ìyẹn LASU. Ibẹ̀ náà ni mo ti ń ka ìwé fún degree mi tí mo sọ ní ẹ̀kan pé tí mo pè ní Mass Communication. But tí a bá yọ ọwọ́ ìwé tí iṣẹ́ mi ní ilé ìwé gíga yunifásítì tí mo sọ yìí, ẹ̀kan kan náà mo sì máa ń ka àwọn irú ìwé kankan mi tí ó tó, tó wá sọ́kan mi tí ó dẹ̀wú mi láti kà. Ṣùgbọ́n ní tí a bá sọ gbogbo e tàn náà, ìwé tó pàtó pẹ̀lú ẹ̀kọ́ mi ní ilé ìwé gíga yunifásítì náà màá sábà kà. But láti dá ìbéèrè yìí lóhùn, bẹ́ẹ̀ni, màá sọ pé mo màá kà ìwé.